Àti débí iṣẹ́ jẹ́ ohun tí ó máa ń fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òṣìṣẹ́ lórí. Ilé ìtọ́jú pé èmi náà wà lára wọn. Ìbéèrè tó sọ pé báwo ni o ṣe máa ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́, ó jẹ́ ìbéèrè pàtàkì tó jẹ́ wípé ó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ mú. Nípa tí temi. Àwọn ìgbà kan wà tó jẹ́ wípé mo need láti fi ẹsẹ̀ rìn débí iṣẹ́ nígbà tí ibi iṣẹ́ mi ò really jìnà púpọ̀ sí ilé. Iyen nígbà tí mo sì wà ní ewé. Ṣùgbọ́n ní àkókò yìí, ibi iṣẹ́ mi jìnà díẹ̀ sí ilé. Mo sì máa ń lo ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà láti dé ibi iṣẹ́ yìí. Alákọ̀ọ́kọ́ nínú oro ẹ̀ ni pé mo máa ń gun ọ̀kadà. Nti àwọn olóyìnbo ń pè ní motorcycle. Máa ń gun ọ̀kadà yìí láti iwájú ilé mi dé ibi tí màá ti wọ mọ́tò mìíràn lọ sí ibi iṣẹ́ mi. Tí n bá dé ibi èrò tí wọ́n ti ń wọ mọ́tò, tí wọ́n ti ń wọ ọkọ̀, màá wọ ọkọ̀ mìíràn dé ibi iṣẹ́. Àpapọ̀ oríṣiríṣi ohun èlò ọkọ̀ ni màá ń wọ̀ láti dé ibi tí mò ń lọ. Bẹ́ẹ̀ kẹ́rẹ́, ewẹ̀ ní àwọn ibo mìíràn, a rí àwọn ẹlòmíràn tó máa ń wọ ọkọ̀ tata púpù, kẹ̀kẹ́, lórisírísí. Gboru ǹkan báyìí la máa ń rí ní ojú ọ̀nà nígbà tí àwọn èèyàn bá ń lọ sí ibi iṣẹ́ wọn ní òwúrọ̀ tàbí ní ọ̀sán ní ìgbà mìíràn. Ohun tí àwọn èèyàn fi ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́ ó pé oríṣiríṣi. Àwọn mìíràn á gun mọ́tò ayọ́kẹ́lẹ́, àwọn mìíràn á gun tata púpù, àwọn mìíràn á gun kẹ̀kẹ́ ayọ́kẹ́lẹ́, oríṣiríṣi ni. Ṣùgbọ́n ilé yìí tó ṣe pàtàkì sí títí sí te mi gẹ́gẹ́ bí ẹni tó ń lọ sí ibi iṣẹ́ ní òwúrọ̀, òun ni kẹ̀kẹ́ ata púpù èyí tó ń pè ní motorcycle àti mọ́tò ayọ́kẹ́lẹ́. Nígbà tí mo bá dé ilé èrò mọ́tò, bá ti dé ilé èrò mọ́tò, àwọn gbé kẹ̀kẹ́ ayọ́kẹ́lẹ́ wọ́n. Àti débí iṣẹ́ ó jẹ́ ohun tó máa ń fọ́ ọ̀pọ̀lọpọ̀ wa lórí. Torí pé àwọn ohun èlò tí a ń fi wọ, tí a ó fi ṣe ohun ìrìn iṣẹ́ dé ibi tí à ń lọ yìí kò sí ní káwọ̀ wá. Báyìí àwọn ọ̀nà tí mò ń gbà kí a ti débí iṣẹ́, òun ni mo ti ṣe aṣàyẹ̀wò rẹ̀ nínú fọ́nrán yìí. Ó dàbọ̀.

Yòrubà bọ̀ wọ́n ní pé ojú ni ìmọ́lẹ̀ ara. Ìbéèrè tó ní ṣe ojú rẹ̀ dára jẹ́ ìbéèrè tó kọ́ mi lò mi nu ilẹ̀ torí pé ní àkókò yìí ojú mi ti ń dàgbà dié dié Nígbà mo wà ní òrun ojú mi dára púpọ̀. Kò sí ohun tí mo lè rí kí ojú mi rí. Ó jìnnà ni o. Ó kéré ni o. Ó súnmọ́ mi ni o. Ó wà lẹ́gbẹ̀ẹ́ ni o. Ó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀sì ni o. Kò sí ohun tí ojú mi kò lè rí. Àsìkò bí mo ṣe ń dàgbà diédiédiédiédié àwọn àìsàn kan nípa ojú tí n kò fi ọkàn sí, mò ń gba ó bẹ̀rẹ̀ sí ní ṣe mí díẹ̀díẹ̀. Ǹjẹ́ ojú rẹ dára bí? Kò dára tó bó ṣe yẹ kó. Kò dára tó. Kò dára tó rárá. Eléyìí tún ṣi fún mi lọ sí ọ̀dọ̀ àwọn dókítà tí wọ́n ń tu ojú ṣe, tí wọ́n ń ṣe àyẹ̀wò ojú. Mo máa ń lọ sí ọ̀dọ̀ wọn ní òrèkóòrè láti lọ ṣe àyẹ̀wò ojú mi láti gba òògùn àti àmọ̀ran ní ọwọ́ wọn nípa bí mo ṣe lè ṣe ètò ojú náà pé kí ojú náà kó má bá di, kó máa ma ba wó bàìbàì. Yatọ̀ọ́ sí èyí, àwọn dókítà yìí fún mi ní àwọn ìgò tí n ò máa gbò si ojú láti jẹ́ kí ojú mi kí ó lè ríran dáadáa àti pé kí ojú náà kó má bá bàjẹ́ ju bí ó ti ṣe lọ. Nígbà tí mo ṣe àkíyèsí wípé ojú mi kò lè ríran bó ṣe yẹ kó ríran tó, mò ń gba ọ̀dọ̀ àwọn dókítà lọ. Wọn sì ṣe àwọn àyẹ̀wò kan fún ojú náà. Bí wọ́n ṣe àwọn àyẹ̀wò yìí, wọ́n ṣe àgbékà rẹ̀ nípa òògùn. Ìgbà tí wọ́n ṣe, wọ́n rí pé ojú náà nínú òògùn kò rí ju bí márùn-ún dín ní òògùn lọ. Eléyìí kéré púpọ̀. Wọ́n sì fún mi ní àwọn òògùn kan láti lè rí pé ó gbépẹ̀li sí òkè díẹ̀ sí i. Ojú ní ìmọ́lẹ̀ ara. Ojú ló ṣe pàtàkì ní ara ẹ̀yà ara. Wọ́n sì rọ̀ ọ̀pọ̀lọpọ̀ òògùn wá láti máa lọ sí ọ̀dọ̀ àwọn dókítà tí ń yẹ ojú wò láti lọ máa ṣe àyẹ̀wò ní òrèkóòrè. Àìmọye àwọn àìsàn èyí tí ó lè, tí ó máa ń jì ojù lọ tó sì lè pa ojú ní láì fi ara mọ́ ènìyàn rárárárá o dabo o.